Mi ò fẹ́ran iṣẹ́ ìta gbangba torí àwọn èèyàn o kon máa máa wò èèyàn ni. Wọn ò le jẹ́ kí n fojú siṣẹ́. Èmi gan máa maa wòran, mi ò ní lè fojú siṣẹ́. Àmọ́ tó bá jẹ́ pé ibi iṣẹ́ tí mò ń ṣe kò sí ní ìta gbangba, màá le fojúsi iṣẹ́ ọkàn mi máa wá ń bẹ. Mi ò ní wo nǹkan tó ń kọjá, eṣinṣin tó ń kọjá gan máa fẹ́ wò. Gbogbo nǹkan tó bá ń kọjá ní n ma wò, màá kàn máa wò ni, màá ma wò nìí. Tó bá jẹ́ pé inú ilé ni mo ti ń ṣe iṣẹ́ náà, kò ní sí pé èèyàn kan ń wò mi àbí kò ní sí pé kíni. Èmi nìkan ni n máa ṣiṣẹ́ mi ẹni tó bá fẹ́ wò mi gan-an a jẹ́ pé ara ibi iṣẹ́ wa ni. Kònijẹ́ pé àti ìta ló ti wá èmi máa ń wòran o. Tójẹ́ pé máa máa wòran báyìí. Mo lè wòran, wòran, wòran, wòran, wòran. Láti a-- mo máa ń wòran dànù dànù. Ẹ ò mọ̀. Tó bá jẹ́ pé, tó bá jẹ́ pé, inú, inú ilé mo ti ṣe àbí ibi tí mo ti ṣe kìí ṣe ìta gbangba, mi ò ní wòran. Àwọn èèyàn gan-an tó bá ń wò mi wọn máa jẹ́ kójù máa tì mi, ó ma máa jẹ́ kí ara mi máa ṣe bákan bákan.

Mo ní tí ẹ̀rọ, eh, ẹ̀rọ tó máa bá ọ sọ̀rọ̀. Mo ní laptop. Mo ní, ehm, ehm, kí lọ́ ń pè kìní? Ehm, hmm, ah, mo ti gbàgbọ́, bá mu ṣe máa gbàgbọ́ orúkọ kìní? Desktop, ehn, laptop and desktop. Mo ní ẹ, tí laptop and desktop yẹn, a ti ní sílé láti ìgbà sá tí mo ti wá ń kékeré. Bí ọdún, bí ọdún gún, bí ọdún mẹ́ẹ̀dógún sẹ́yìn, mo ti ní ìyẹn sílé tó ẹgbú kọ́, èwọ̀ á lé mi. So laptop yẹn, mo ti ń rí inú, mo ti ń ro inú ìgbà tí màá rà á. Owó náà ò tí pè. Owó yín náà ni, owó yín náà là ń dúró dè kó pé ká lè ra nǹkan tí a fẹ́ rà kí ìyẹn náà kó lẹ̀.

Bí mo ṣe máa ń dọ́gba iṣẹ́ àti ìgbésí ayé mi. Láàkókó náà, èmi ti-- mo ti fi sọ́kàn pé iṣẹ́ mi ni ìgbésí ayé mi. Wípé kò, kò, kò yẹ kó wà ni kò yẹ ká máa pín sí méjì pé à íṣẹ́ lẹ́lẹ̀, ìgbésí ayé lẹ́lẹ̀. Tó bá ti ń ṣiṣẹ́, tó bá dẹ̀ ní ìfẹ́ iṣẹ́ rẹ̀, ó yẹ kó ti gbà pé à íṣẹ́ yìí ni ìgbésí ayé mi kí n, kí n kọ́ fi sọ́kàn pé òun nìkan ni ìgbésí ayé mi, òun nìkan ni mo ní, ní ń kan tó yẹ kí ǹtẹ́ máa ṣe nìyẹn pẹ̀lú ayé mi. Ó dẹ máa máa ṣe. Ìmí ìdẹ̀rí, ó tún ní mi pẹ́ pé bóyá kò tó tọ́ julé, bó bá ti ń ṣiṣẹ́, o máa mọ̀ pé à ìṣe yìí ò máa gba gbogbo àárín ọ̀sẹ̀. Ṣé ẹ́, eh ipari ọ̀sẹ̀, ó máa jẹ́ ti bóyá o fẹ́ lọ kíyàn àbí bóyá o fẹ́ jáde, àbí bóyá o fẹ́ tun èṣì àbí bóyá o fẹ́ gbaradì. Tí o kò bá lè ṣe báyìí, kò sí bí ilé ayé ṣe fẹ́ ran run kí a máa pà'rọ́. Torí tí ẹ̀yin bá ń ṣe pé iṣẹ́ àti ìgbésí ayé yàtọ̀, ó, ó kàn mọ́ sáré kiri ni. Ó mọ́ sáré kiri ni. Ó ní ẹni tí ó bá mọ ibi tẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ti ń là á kàn mọ́ ṣe làálàá kiri ni.

Ah! Mo fẹ́ràn kí n máa jó. Àmọ́, ríro ẹ̀yàn bi tèmi, mo lára. So, even tín bá ń jó gan, kò ní, kò ní dàbí ìgbà tí mò ń jó máa mọ bú mi ní, àwọn ènìyàn máa ń fi mí rérìn pé, mo sọ́ra, mo lára, mo ṣe báyìí, mo ṣe báyìí. Ẹ̀dẹ̀ nípa mi, kò sí nǹkan tí mi ò tíì lò tán. Ìgbà tí ó sì wálẹ̀, mo sì ti wí pé, ọjọ́ kan ọjọ́ kan, Ọlọ́run máa wò mí ṣùnsun pé, "Ẹ̀, pé dárí ọmọ, èyí ríro yá wá lọ, wá wá jó." Àmọ́, mo fẹ́ràn kí n máa jó. Àmọ́ nípa mi, mo ní iṣẹ́ nígbà tí mò ń ṣe. So, fún dídó, ah! Dídó yẹn, Ọlọ́run ṣàánú. Ìgbà mo fẹ́ràn kí n máa jó torí, ìgbà mi, èrò ijó, èrò tí mo wà, tí ó wà nínú mi pé, ah! Mo fẹ́ jó. Ó yàtọ̀ sí nǹkan tó jáde ní ara mi torí, ìgbà bí mo fẹ́ máa gba ọmọ gbẹ́sẹ̀ nínú mi, tí n bá gbé ẹsẹ̀ lójú aye, ẹ máa ní, "Àáa, kí ló dé ọmọ yìí ká ló ń rọ ọ ní jó?" Hmm. Ẹ̀ mọ́ ohun tí wọ́n pè lórí mi mo mọ n jo dáadáa. Àwọn tí n bá dìde pé kí n gbé ẹsẹ̀ bẹ́ẹ̀, Ọlọ́run ṣàánú wá.

Ti n ba fẹ́ dára mi yá, tí n ba fẹ́ ṣe ìdérá yá fúnra mi. Láìpẹ́ kọ́, má kọ́ mọ gbọ́ àwọn gbẹ̀du tó bádii to je pé ó mú orí pípẹ́ dá ní àwọn gbẹ̀du oun nìgbò lẹ́yìn ẹ yun. Lẹ́yìn àwọn gbẹ̀du yẹn, in wa tún, ìn wa n kan tí mo fẹ́ran, ó lè má jẹ́ ǹkan olówó nlá, àmọ́, in sa ra inkan to jẹ pé, ìn ra inkan to jẹ́ pé ó má dùn mọ́ mi wípé, "Ọ̀, mo ǹṣe ǹkan yìí." Ìn mo ìn ṣà mọ́ dùnra mi nínú ni, ìn mọ dùnra mi nínú ìn ra nkan fúnra mi. Mo lè, mo lè gbérá mi jáde, ó lè má jẹ́ ǹkan lówó nlá, ó lè jẹ́ ǹkan bí ẹgbẹ̀rún kan gan, àmọ́ má ń múra mi dùn, má dára mi lára yá. Ìn mo gbọ́ orin, ìn mo ṣe àwọn nkan tó mú ínú mi dùn. Ewó, kọ lọhun sa àánú wa. Ẹ̀sẹ̀ ń ro mí, mo ń fi ikanáà mi, mo fẹ́ yọ ọ́ ń dùn mi. In dà pé eléyìí dẹ ti lẹ̀ mọ́ àwọ ń dùn mi ó ń kan mi gidi gidi gan ni.

Lákòókò tí mo bí, tí wọ́n, tí eeyan bá ti rajà lọ́wọ́ mi, n koko save àago rẹ̀, n store rẹ̀ sórí fóònù mi. Lẹ́yìn ihun, ní n tún, ọjọ́ tí bóyá tí mi ò bá gbọ́n nípa eni, tí mii bá gbọ́ nkankan nípa wọn, n wàá tún pè wọ́n pé, "A mọ̀ tún gbo nípa yín, a rí yín o, ṣe kò sí?" Ẹ̀keji ni, a mọ̀ kí wọn, a máa ṣe pé kí a máa ma wùwà burúkú sí wọn. A máa ràn wọ́n lọ́wọ́. Even tí ó bá jẹ́ ti ara ibi iṣẹ́ nǹkan tí à ń ṣe, a máa ràn wọ́n lọ́wọ́, à maá tọ́jú won pé, "À, ẹ pẹ̀lẹ́ o, ṣé ẹ nílò nǹkan kan? To ba je pé ẹ nílò nǹkan kan, mo lè lọ bá yín ra." A máa máa sọ̀rọ̀ sọ̀rọ̀. E wọ èmi, èmi, èmi, èmi gbà pé tí eeyan bá ti ra nǹkan lọ́wọ́ rẹ, ìfẹ́ rẹ ni wọ́n ní. Ẹni tí ó bá ní ìfẹ́ rẹ kò ní ra nǹkan lọ́wọ́ rẹ rárá. Tí ẹni, ẹni tí ó bá dé ní ìfẹ́ ènìyàn, ó ti ń di mọ̀lẹ́bí ènìyàn díẹ̀ díẹ̀. To bá ti ń di mọ̀lẹ́bí lọ díẹ̀ díẹ̀, kin lo tun kú, ẹ ti ń súnmọ̀ rà á yín ju tí tẹ̀lé lọ nìyẹn. Ẹ ti ń di èèyàn, ẹ ti ń di kíní.

Tí nǹkan bá bí mi nínú, tí màá wà nínú ọkọ̀, ń bí'nu, àmọ́ kì í ṣe pé kí n wà lọ́wọ́ ara mi pa, torí pé mò ń bí'nu rárá o, mi ò sọ bẹ́ẹ̀ o, mi ò lè sọ bẹ́ẹ̀. Àmọ́ tí nǹkan bá bí mi nínú tí bá wà nínú ọkọ̀, màá bí'nu torí lórílẹ̀ èdè wa bá wọn mi ṣe máa ń wa ọkọ̀. Ọlọ́run ló yé. Ọlọ́run nìkan ló yé torí àwọn mi máa wa ọkọ̀ tó ẹ́ pé wọ́n máa fẹ́ mú orí fọyin dànù dànù tó ẹ́ pé ẹ mọ̀ wípé à tí ń yàn lé lé ni. So, ẹ ṣure pe o lọ kọ́ bá ti ń wa mọ́tò rí àbí ó kan ji laaro ojo kan, to ro pé òun lè máa wa mọ́tò lóde bẹ̀rẹ̀ sí ní wá. É, torí dáhùn mi bá wa ọkọ̀ báyìí, ẹ mọ̀ wopé kí ló di láìsí ṣe pé ṣọpọlọ yín ni a lè fi dàgbà báyìí. Ṣọpọlọ tó ẹ̀ lọ láti kékeré náà léleyii? Kọ́ lọ ń ṣàánù wa. Ka ma ba ẹni tí o je pé ọjọ́ rẹ́ ti pé ká ma ba rìn kó má lọ kó bá wa. Ǹkan to maa n bí mi nínú niyẹn pé àwọn mi wọ́n máa mọ̀ pé ọ̀nà yìí ò da, awọ́n mi-- won maa maa pé-- àwọn mi máa lọ dáná mọ tírélà lẹ́nu torí pé wọ́n ń sáré. Torí pé wọ́n ń sáré, wọ́n sá lọ síbi kan kò dé dáa. Ẹ̀, tí wọ́n bá sáré sáré sáré sáré, tí wọ́n bá lọ kọlu, tí wọ́n bá lọ sáré mọ́tò kọlu kẹ̀kẹ́, ẹ̀, ó tán nú o, nìbọ́ lọ́ ń lọ, wọ́n máa parí sí iboji. Ọlọ́run máa jẹ à pári irin ajo ọjọ́ wá sí iboji. Àmín o. Àmín o. Àmín. Àmín Jésù àmín.

Mo fẹ́ràn oúnjẹ aláta gan, torí Yorùbá gan ní "ẹmi tí ò bá jata, ẹmi yẹpẹrẹ ni". Tí mo bá jẹun, tí èmi ò bá fata sí i, ó máa máa rìn mí láya, ó máa ma rìn mí láya. Bí ó bá dẹ́ n rìn mí láya, mo lè, mo le padà wá bí. Àmọ́ tí ó bá je pé mo jẹun, mo jẹun tó láta, tata náà ó pọ̀ jù, tata náà ó pọ̀ jù. Hmm, kò ní rìn mí láya, kò dẹ́ ni mú mi bí. Àmọ́ tata náà bá ti pọ̀ jù, yóò rìn mí láya, ń sì bí, Ọlọ́run ṣàánú wa. Yorùbá gan ní ti sọ pé "ẹmi tí ò bá jata, ẹmi yẹpẹrẹ ni". N ò fẹ́ kí ẹmi tèmi jẹ́ yẹpẹrẹ ni mo ṣe ń jata. Àwọn mi ò kí ń jata to je pé, àwọn mi to je pé tí n bá jẹ ounje wọn báyìí, ó máa máa rìn mí láya, ó kú díẹ̀ kí n bí lọ́jọ́ kan tí mo jẹ ounje yen. Mo wá so pé "à, ẹmi ò ní máa jẹ ounje awon èyí mọ́". Ti mo bá lọ dáná nlé orẹ́ mi, ń ṣe ni, ń pọn dandan fún un pé ká lo ata. Tíí bá ṣe bẹ́ẹ̀

Bẹ́ẹ̀ni mo máa ń pa owó pamọ́, tí m bá ń lo owó bayi, tí mo bá gba owó oṣù, ì ń fi àwọn owó pamọ́, ì ń fi owó tí mo nílò pamọ́, ì ń fi owó tí mo fẹ́ fi ra nǹkan, ì ń fi pamọ́, owó tí mo fẹ́ fi ṣe nǹkan nílé, ì ń fi pamọ́. Mo sá à ní ètò bí mo ṣe máa ńa owó mi etó iṣúná, mo ní bí mo ṣe máa ń ná owó mi. Ídà, bóyá tí mo bá ti ní lọ́kàn pé, à, mo fẹ́ ra kiní yìí ló, tí ń kí n lè mọ̀ pé ẹ̀kan tí mbá lo, tí mbá rà lẹ́ẹ̀kan náà, ó máa, ó máa fọ́ ọkàn mi, ó máa gbin mi jìgìjìgì. Ìwà, nǹkan tí ìwà ṣe ni pé ìwà mọ̀ dájọ. Díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀, kéré kéré kéré kéré kéré kéré, owó ti pé, owó ti, owó ti pé, ń ra nǹkan tí mo fẹ́ rà. Tí mo bá fẹ́ rà, nígbà kan lọ́dún tó kọjá tí mo fẹ́ ra àwọn aṣọ ẹbí, mo bẹ̀rẹ̀ sí ní dá owó jọ díẹ̀ díẹ̀, mo dá owó jọ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀, títí tó fi wá pé nǹkan tí mo fẹ́, títí tó fi wá pé nǹkan tí mo pẹ́, mo máa fi rà á. Mo bá ṣà fẹ́ ra nǹkan mi tí má fẹ́ san owó nǹkan, màá dá owó hun jọ.

Tí má fẹ́ fọ ọkọ̀ mi ìparí ọ̀sẹ̀ mo máa ń fọ, torí mo máa ń lọ ibi iṣẹ́ láti, láti ìbẹ̀rẹ̀ ọ̀sẹ̀ títídé ìparí ọ̀sẹ̀. Àmọ́ láàárín ọ̀sẹ̀ yẹn, mo bá ti lọ ibi iṣẹ́ láàárọ̀ láàárọ̀, kì ń fò mí, kì ń fò mí sínú aṣọ, i wá fi nùú. Àmọ́ ní ìparí ọ̀sẹ̀ ni mo máa ń fọ, mo máa ń fọ ọkọ̀ mi dáadáa. Torí mo ò ṣàlè jí láàárọ̀ kùtùkùtù tán pé mò ń lọ ibi iṣẹ́, íwà, íwà kò sì pé mo fẹ́ fọ ọkọ̀. Àmọ́ tó bá yí pé mòtí already, màá kan jí láàárọ̀, màá sáré ṣe nǹkan tí mo fẹ́ ṣe paun, màá fọ ọkọ̀ náà bá ti fọ́. Àmọ́ tó bá yí pé mò ń dọ ibi iṣẹ́, màá tún nu ni, ó máa tún dojú hàn sí mi kí n tó fọ. Ìmọ̀ tó bá yí pé ọjọ́ ìparí ọ̀sẹ̀ tí mò ń dọ ibi iṣẹ́, níwà ṣẹṣẹ wá, màá, màá wá lọ fọ. Ìgbà mìíràn mo máa ń fọ fúnra mi, ìgbà mìíràn mo máa ń gbé lọ fún ẹni tó máa fọ. Ìgbà mìíràn mo máa ń gbé lọ fún ẹni tó máa fọ. Àmọ́ láàárín ọ̀sẹ̀ tí màá ń lọ ibi iṣẹ́ láàárọ̀, mo máa ń nu fúnra mi. Tí mo bá ti fẹ́ ṣetán, màá sáré lọ nu àbí kí irun àbúrò mi kí ó lọ bá ẹni mú.

You like Coke? It's just that you're not going to be the ambassador one day. They are just deciding itself. In case they hear they are doing Coke awards like- so that I will just come and get my own. Thank you. You want it? No, I don't want. I don't really like Bado biscuit. I don't really like biscuit, but now puff puff, buns. But biscuit, it too dry. Maybe you why I buy you something now. And you no like the puff puff. You no like puff puff? If I want eat puff puff, better make I like it. Eh, me, I like buns, I like puff puff. But biscuit, it too dry for me. I don't really like meat pie itself, 'cause meat pie too dry. Too dry. You don't eat anything dry. Me I no dry. Yeah, that's why. You see that puff puff, the more you are eating, the more you are-

Ah, ẹ̀yin máa ń ro mí o. Ẹ̀yin máa ń ro mí. Iṣẹ́ tí mò ń ṣe gan, iṣẹ́ orí idúró ni, iṣẹ́ ìpari ọ̀sẹ̀, ọjọ́ Saturday. Orí dúró ni mo ti máa ń ṣe, máa dúró látàárọ̀ títí di alẹ́. Gbogbo ẹ̀yin máa máa ro mí, gbogbo ìgbàdi máa máa ro mí, gbogbo ara gan lo máa máa ro mí. E saanu mí. Ó ti sú mi pá, ó ti sú mi dá háà.

Ti má fẹ́ rán àwọn èèyàn lọ́wọ́, ó ní bí mo ṣe máa ń gbé ìgbà. Láì kọ́kọ́ ná, mi ò ní já kí ẹlòmíì mọ̀ torí bíbélì kan sọ pé tó bá fẹ́, tó bá ti o le fún ìyàn, tó bá fún ìyàn ní ìkàn pẹ̀lú ọwọ́ ọ̀tún, má yẹ kí ọwọ́ òsì rẹ mọ̀. Ìyẹn túmọ̀ sí pé tó bá fún eeyàn ní nǹkan, má jẹ kí àwọn èèyàn mọ̀. Tí n bá fẹ́ rán èèyàn lọ́wọ́, kò ní nílò kí n tú wa máa sọ fún àwọn èèyàn pé, mo ti rán ẹni yìí lọ́wọ́ àbí kí n lọ maa fún ní gbangba. Àmọ́, ó ní àwọn irànlọ́wọ́ omi, to jẹ pé wọ́n pè fún, tó bá je pè irú àwọn irànlọ́wọ́ to jẹ pé wọ́n pè fún ní ilé ìjọsìn pé, ẹ wa rán ẹni yìí lọ́wọ́, ẹ wá ṣe ilé yii. Kò ní nílò kí n tu wá máa ṣe ní kòko mọ́ torí ó ti bọ́ sí gbangba, ipe ẹ fẹ́ rán èèyàn lọ́wọ́ ni gbangba. Ẹ wo, kí Olohun ṣaánù wá járe. Nisin yii gan ni mo rántí ǹkan tí mo fẹ́ ṣe. Mo fẹ́ fún eeyàn.

Ti ń bá wà pẹ̀lú àwọn ẹbí àbí mọ̀lẹ́bí mi, lákòókò àwọn kókó sọ̀ orọ̀, a máa bá ara wa sọ̀rọ̀, inú wa máa dùn gan o, ẹ̀ mọ sọ̀ orọ̀, àpá nípa gbogbo ǹkan, gbogbo ǹkan, kò ní sí ǹkan tí a ní sọ̀rọ̀ ń pa, gbogbo ǹkan ló máa sọ̀rọ̀ ń pa, gbogbo ǹkan ló máa fẹ́nu gba, a máa fọwọ́ bà, a máa sọ̀rọ̀ nípa gbogbo ǹkan, a máa sọ̀rọ̀ nípa gbogbo ǹkan, a tún wà jẹun, àti jẹun yìí kò ṣòro. Ah mo ṣẹ̀ràn ti lọ́dún tó kọjá, bí oṣù mẹ́ta ṣẹ́yìn, a ṣe ní, a dáná n'ilé wá, torípé ara lé ní kan ló jẹ́ tó jẹ́ pé ǹkan t'àṣe gan ẹ wo ó dùn mọ́ èmi gan-an nínú. Wípé bó ṣe bá ní àkókò pẹ̀lú mọ̀lẹ́bí mi yẹn, ìgbá mi gan-an, a lé wá báyìí tó pé inú wa kọ̀ máa dùn pé à, jẹ́ ká jáde, ẹ wo èmi gan-an mo ti rò pé bóyá ká jáde ní inú ọdún yìí kí nǹkan gbé gbogbo a jáde ká lọ ya àwòrán, ká dẹ́ padà wálé, á rà ǹkan ò, ké ṣe pé a san wọ lo, a tún san wo bo, a rà ǹkan.

Bẹ́ẹ̀ni, mo máa ń wọ ohun ọ̀ṣọ́, mo máa ń wọ yẹtí, mo máa ń wọ ẹ̀gbà ọrùn, mo máa ń wọ ẹ̀gbà ọwọ́, ẹ̀gbà ẹsẹ̀. Mò sa like-- mo fẹ́ran àwọn èso ara yẹn, mo fẹ́ràn rẹ̀ gan. Àwọn èso ara, mo fẹ́ràn rẹ̀ gidi gan. Tí mo bá wò báyìí, inú mi máa ma dùn pé "ááà!" Inú mi máa ma dùn ni pé "ááà!"

Bẹ́ẹ̀ni, mo máa ń ka ìwé gan. Mo máa ń ka ìwé lọ́pọ̀lọpọ̀. Tí è bá ṣe ìwé, ẹm, ilé ìwé mi, mo máa ń ka ìwé mi sí àwọn ìwé gbilẹ̀ àkọni, ìwé Miles Moroe. Mo máa ń ka àwọn ìwé yẹn. Mo máa ń ka ìwé Fẹ́mi Lazarus náà. Mo dè tì rí ìwé Dolapo Lawal, Pastor Dolapo Lawal. Mo fẹ́ ka ìyẹn náà. Mo fẹ́, mo máa ń ka àwọn ìwé oríṣiiríṣii. Mo máa ń ka ìwé Nanny Boy. Mo ní àwọn ìwé, ó tún ní ìwé tí mo, tó tún wà ní ibi kíní mi tí mo fẹ́ ka, ìwé ọ̀tẹ́dọ́là. Mo fẹ́ ka ìyẹn náà. Àwọn ìwé púpọ̀ wà tọ́ jẹ́ wípé ó wà lọ́kàn mi láti ka, mo sì máa ka. Mo máa, mo máa gbìyànjú pé mo ka gbogbo ìwé tó wà lọ́kàn mi. Kí Ọlọ́ruń sàánú, kí Ọlọ́ruń pèsè.

À mó máa ń rántí ò. Ìgbà mí mo máa ń kọ́, mo máa ń kọ́ kalẹ̀ kí n ba lè rántí. Ìgbà mí gan tí mi ì bá kọ́ kalẹ̀, màá yìí rántí torí màá mọ̀ pé, àh! Ǹkan tó yẹ kí n ṣe léle, ǹkan tó yẹ kí n ṣe léle, mo máa kọ́ kalẹ̀. Ìgbà mí gan mo máa tẹ̀ sórí, ẹro ibanisọ̀rọ̀ mi kí n ba lè rántí, kí n ba lè, kí n ba lè rántí. Hmm? Iransẹ́. I just chop two phone. Kí n ba lè rántí. No go chop. Mm. Just love wetin Who, who love it?

Bẹ́ẹ̀ni mo ní o. Tí n bá wá nílò, nkankan, nkankan, kí nkankan tí mo bá nílò tí mi ò mọ, hmm, màá wá lo pẹ̀. Nígbà kan ìgbà tí mo wà n kékeré gan-an to je pé mo máa ń lo kiní yen ní ọjọ́ojúmọ́, mo máa ń lo ẹ̀rọ ọlọ́gbọ́n yen ní ojoojúmọ́, ojoojúmọ́, ojoojúmọ́, ojoojúmọ́. Ewo, ni ní orílẹ̀-èdè wa, kò sí ilé, mo lè sọ pé ilé tí ò ní bóyá, bóyá ni wọ́n pé di, bóyá ni wọ́n pé mẹ́wàá. Torí àwọn ilé tí wọ́n ní wọ́n pọ̀ gan. Ó pé wò, Ọlọ́run ṣàánù wa, Ọlọ́run lo n rán wa lọ́wọ́. Mo dẹ̀ máa n ró àwọn ènìyàn pé a, ẹ máa lo àwọn ẹ̀rọ ẹ. È mo wipé àwọn ènìyàn beyen Àwọn mìi won a máa sọ̀rọ̀ beyen máa ma wope a, irú ọpọlọ wo lẹ ń le n lo báyìí. Ṣé ọpọlọ aáyán ni àbí ọpọlọ ẹ̀fọn? Ọpọlọ ìyẹn náà ni e o fi tọ́mọ. Ẹ, ọpọlọ ìyẹn náà ni le fi tọ́mọ sẹ. Àwọn mìíràn ni wọ́n. Irú gbogbo ènìyàn ló nílò rẹ̀ nílé rẹ̀, hmmn. Ẹni tó bá gbọ́n, bóyá arọ gbọ́. Ẹni tí ó bá sì gbọ́n, hmm, tó bá ṣe rárádá báyìí, hmm, bí ẹran asẹ́wó, wọn gbà wá, bọ̀ wa lẹ́nu lọ́wọ́ ẹni tó ń sọ wá ta á sọ.

Kò sí nǹkan kan tí mi ò kìí ń jẹ l'ọ́wọ̀ọ́rọ̀. Ìgbà mí mo máa ń jẹ òkèlè, ìgbà mi máa jẹ òkèlè láàrọ̀, ìgbà mi mo lè jẹ, tí mi bá jẹ òkèlè, ìgbà mi mo lè jẹ oúnjẹ tó fú yẹ, bí kí n mu tíì àbí kí n mu ògì àbí kí n mu cornflakes. Ìgbà mí sì ré, mo lè jẹ oúnjẹ tó ṣẹ́kù lálẹ́ àná, tí ó bá jẹ́ pé bí ìṣẹ́sí la ṣe lálẹ́ àná, bí ìrẹ́sì àti ẹ̀wà àbí nǹkan kan. Wait, do you want to chop meat? Do you want to chop meat? Eh, because I'm not sure say she chop, but if she chop, you should just finish am. Máa jẹ òkèlè. Kò sí ǹkan tí mo lè ṣẹ́ kí ń jẹ láàrọ̀. Àmọ́ ìgbà tí mo bá jẹun láàrọ̀, tí wá yẹ pé mo ní, ìṣe ẹni tí mo, ìgbà tí mo wà ní ilé ìwé, tí mo bá jẹun láàrọ̀ lọ ibi iṣẹ́, ah, yìí ló mọ̀ ọ̀sùn nílé, nílé ẹ̀kọ́ ni. Àmọ́ ọjọ́ tí mi ò bá jẹun bá, ara mi máa yá gágá, kò ní sí pé kí ni, màá, màá kọ wà ní jíjí ni. Àmọ́ ọjọ́ tí mo, tí mo bá jẹun, yìí mọ̀ ọ̀sùn ni, yìí mọ̀ ọ̀sùn ni iṣẹ́.

Ah! Mo máa ń lọ sí ọjà ní ìparí ọ̀sẹ̀ torí mo máa ra nǹkan tí mo fẹ́ gbé lọ, tí mo fẹ́ gbé lọ, eh mo máa ra nǹkan tí màá gbé lọ ilé kíní. Mo máa ra nǹkan tí màá gbé lọ, kí ló ti ń pé? Tí màá gbé lọ ibi iṣẹ́ ní ọ̀sẹ̀ tó bá ń bọ̀. Ọ̀sẹ̀ tó bá tẹ̀lé, ohun ní màá ra nǹkan tí màá gbé lọ sí ibẹ̀. Ìgbà mí, ìgbà mí, mo lè, mo kọ̀, mo kọ̀ lé yá ọjà tí màá tí ń bọ̀ láti ibi iṣẹ́ kó máa bà lé wọ̀n mí lọ́rùn ní ìparí ọ̀sẹ̀. Tí mo bá nílò nǹkan tí mo fẹ́ sáré lò, màá tètè lọ rà á, màá rà á. Gboya tí màá ń bọ̀ láti ibi iṣẹ́ àbí, mi o kí n o, kí i sabá rà láàárọ̀. Tí màá ń bọ̀ láti ibi iṣẹ́ ni màá rà á. Nǹkan, màá sáré rà á, màá sáré ṣe nǹkan tó yẹ kí n ṣe. Amo, èmi, mi ò fẹ́ràn láti ma ra ǹkan gan. Ká mọ́ pàrọ̀ ká mọ̀ jàle. Ǹkan tí mo fẹ́ràn láti maa ṣe ni boya kì í ranyan kó bá mi rà á.

Rárá o, mi ò kí ń fún tùràrí o. Mi ò kí, àmọ́ mo máa ń fín lọ́fíndà, mo máa ń lo lọ́fíndà, àmọ́ mi ò kí ń lo tùràrí. Èyí tùràrí kẹ. Mo rò pé wọ́n ní tùràrí wọ́n máa ń fi lé ẹ̀mí òkùnkùn jáde ni. Òwe lótùn wà kan tùràrí pẹ̀lú èmi, ọmọ Kristẹni. Àwọn ọmọ Mùsùlùmí ló máa ń fún tùràrí. Èmi ò ṣe mọ dí ṣá, àmọ́ mo ṣà mọ̀ pé àwọn ló máa ń fún tùràrí àti àwọn àwọn aláṣọ funfun, àwọn Sẹrá àti àwọn Kerubu. Àwọn yẹn ló máa ń fún tùràrí. Mi ò kí ń fín ǹkankán o, lẹ́yìn lọ́fíndà. Lọ́fíndà tí òórùnrẹ dè dà ni ó mo máa ń lo. Mi ò kí ńlo àwọn lọ́fíndà kuekue.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìmójútó wọn tuntun nítorí pé tí a bá ṣe ìmójútó rẹ̀, tó bá ti, tó bá ti expire ó ti lo na nìyẹn. Nígbà tí mo wa Play Store, nígbà tí mo wá Play Store tí n túntún ṣe kí n lára òun, mo máa bá tí.

Ti nkán tí ẹ ń sọ tó bá yé mi dáadáa, ìbọ́sẹ̀ ni kí èèyàn bora, èmi ò kí n bora, ọmọ dúdú lè mi, ọmọ dúdú ò kí n bora. Ah, kò dáa gan, torí bó ni ì ṣe bora, bora kẹ̀ níru àsìkò yìí kó o, ẹ́ ń, bó ni ì ṣe wá gbọ́, bó láyé ọ ṣe gbọ́ pé ah, mò ń bora àbí mò ń bó ẹsẹ̀. Ah, ó ti yé mi, ìbọ́sẹ̀ tí ẹ̀ ń sọ ni pedicure. Mo fẹ́ràn kí máa ṣí pẹ̀lú iyò àti kẹ́míkà. Ìgbà mí, mo fẹ́ràn kí máa ṣe pẹ̀lú òkúta, torí òkúta yẹn ń di wá ń bẹ̀, bí wón ṣe é ha gbogbo è, bí wón ṣe é ha fún mi. Àmọ́ bí n bá wá ń bẹ́, wọn má ha gbo gbo ẹ dáadáa, wọn má yọ gbogbo kúrúnà órí ẹsẹ̀ mi. Èmi gan ti bá wẹ̀ nígbà mìí gan, mo máa, mo máa ń lo òkúta yẹn tí màá ṣe, ẹsẹ̀ mi gan ti, ó ti, ó ti dógùn, ó ti dúdú. Ó ń ṣàánú mí, ka mọ bà báyìi lọ, k'ọlọrun ṣàánú wa.

Ìlànà ìpolówó mi pín sóríṣiríṣi. Mo ní kan tọ́ jẹ pé mo máa lọ bá wọn ní èmi àti wọn lẹ́yan kan. Mo tún ní mí tó jẹ pé màá ṣe ní orí afẹ́fẹ́ tí màá post ẹ̀ sí orí àwọn social media handle mi. Mo tún wà ní mí tó jẹ pé.

Ọlọ́run nìkan ló máa ń gba ẹ̀yó, èmi ò ké ń gba ẹ̀yó. Àmọ tó bá jé pé mo ṣe dáadáa, tí ẹyokan wa fẹ́ yín mi, èmi máa fẹ́ràn kó kó yìn mí pẹ̀lú owó, kó yìn mí a sínú àkáùntì mi, kí wọ́n má yìn mí sípẹ̀ lẹ́nu, kí wọ́n máa yìn mí nínu àkántì, kí wọ́n yìn mí sínú àkántì mi kese pé kí wọ́n máa yìn lẹ́nu. Èmi ò fẹ́ yìn ò, i yinun lo far. Ẹni tí wọ́n fẹ́ yìn mi, kí wọ́n yìn mí sínú àkántì mi, kí wọ́n yìn mi gẹ́gẹ́ bí pé kí wọ́n yìn mi gámà jù kese pé kí wọ́n máa yìn mí ní audio audio. Èmi ò fẹ́ràn àwọn audio un, ṣó yẹ yin?

Bẹ́ẹ̀ni, mo ní nǹkan osin tẹ́lẹ̀ mo máa ń sin ajá, terror lórúkọ ajá mi. Àmọ́ nísìíyí, olóńgbò ni mò ń sin. Kókó si lórúkọ rẹ̀. Mo fẹ́ràn olóńgbò gidi gan, àmọ́ mo má bẹ̀rù ajá dáadáa. Mo má bẹ̀rù ajá, àmọ́ mo fẹ́ràn olóńgbò. Olóńgbò yẹn lè fọwo kan mi, àyà mi ò ní já mi ò ní bẹ̀rù. Àmọ́ ajá, n má bẹ̀rù ni pé kí eleyii má lọ gé mi, kó lè má wọ́ ṣe mọ́ báyen. Sugbon olóngbò, mo mọ̀ pé kò le, kò le gé mi je abi kó ṣe mí nì kankan. But, àmọ́ ajá wa wá kú kókò o wa, tero o wá kú.

Àkọ́kọ́ tí n bá, tí n bá ní ìṣòro ayárá bí àṣá. Àkọ́kọ́, níkọ̀kọ́ gbèrò pé àwọn tó máa ń tun un ṣe, torí èmi ò mọ bi wón se máa ń tun un ṣe. Kó má di pé in lo fọ́kàn kan tó tún máa ba gbogbo ẹ̀ jé láwú láwú. Níkọ̀kọ́ gbèrò sódà àwọn tó ń tun un ṣe. Ìgbà mí, olè gbé kalẹ̀ gan, bóyá ó ti rẹ òun, ó ti rẹ, mi ò ṣe wá ṣiṣẹ́ mọ́. Só ṣe wá gbé kọ̀rọ̀ gba dé, mo ní fẹ́ ká gbé kalẹ̀ náà, àbí tó bá ń gbóná, ìyọ́pá ò sì ní gbé. Jẹ́ kí gbogbo gbígbóná rẹ ní ìkọ̀kọ̀ tó tutù, ká mọ ọba sí ní lọ, ká mọ gbogbo rẹ̀. Ẹ̀ mọ́ ni ìgbà mí, èmi o, èmi ṣà máa ń bẹ̀rù láti tun un ṣe fúnra mi torí ìgbà kan. Ó gbeje pé bí ẹni tí a bá fẹ́ tun un ṣe ló tún máa d'ẹnu kọ́lẹ̀ ṣú. Bó, ọ̀nà wo láwàá gbé gbà? Ibo láwàá gbẹ́ èrú ka?